Ohun tí mo máa ń ṣe láti tayọ láàrin àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Ohun ni láti gbájúmọ́ iṣẹ́ tí ọ̀gá bá fún mi kí n dẹ̀ ṣe dáadáa. So ǹkan tí mo máa ń ṣe nìyẹn láti tayọ. Mi ò dẹ̀ ní ìfẹ́ sí láti máa rojọ́ nígbà tí ó bá yẹ ká máa ṣiṣẹ́. Nígbà tí ó bá yẹ ká máa ṣiṣẹ́ mi ò ní rojọ́. Mo máa gbájúmọ́ iṣẹ́ mi, mo máa dé ibi iṣẹ́ ní àsìkò láti ǹkan tí mo máa ń ṣe jù lọ nìyẹn. Kí n dé ibi iṣẹ́ lásìkò, kí n má rojọ́ nígbà tí ó bá yẹ kí n má ṣeré, kí n lè ṣe iṣẹ́ tí wọ́n bá fún mi dáradára. Ǹkan tí ó máa ń jẹ́ kí n tayọ̀ nìyẹn.

Ilé ìṣẹ̀m̀báyé àh, mo nífẹẹ sí láti máa lọ ilé ìṣẹ̀m̀báyé o. Torí ilé ìṣẹ̀m̀báyé jẹ́ ibi tó jẹ pé tí a bá lọ a máa rí gbogbo ǹkan tí àwọn bàbá ńlá wa tí wọ́n ti lò. Ó máa fún wa ní ìran bí wọ́n ṣe gbé igbèsí ayé wọn, báwa náà dẹ ṣe lè gbé igbèsi ayé wa láti dára sí. So mo nífẹẹ sí láti máa lọ ilé ìṣẹ̀m̀báyé. Ó máa ń jẹ́ kí n rántí pé ibìkan ni mo ti wà. Ẹ̀hẹ̀n. Mo nífẹẹ láti máa lọ ilé ìṣẹ̀m̀báyé.